Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ ni. Nítorí pé ó dára kí ènìyàn kí ó fún ara rẹ̀ ní àkókò àti sinmi ní ọ̀sán nígbà tí ó bá ṣiṣẹ́ díẹ̀ tí o rí wípé ó rẹ ara ní ìgbà mìíràn. Mo máa ń fún ara mi ní àkókò láti sùn ní ọ̀sán nítorí pé ó dára fún àgọ́ ara kí ènìyàn kí ó dé láti bí iṣẹ́ kí ó sáré ní àkókò díẹ̀ láti sùn.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí o bá ń mú mú ohun mímu? Rara ọ, èmi kò fẹ́ràn rẹ̀ láti máa mu. Ṣùgbọ́n nígbà tí bá ń mu ohun mímu, ohun mímu nìkan ni èyí tí èmi fẹ́ràn láti máa mu. Nítorí pé ohun tí ó dára fún àgọ́ ara títè mi, lé mi máa ń ṣe.

Kí ni ohun ohùn èlò tí ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni kí a kọrin. Nígbà mìíràn tí a bá ń kọrin, inú wa máa ń dùn. Bẹ́ẹ̀ ni, ó ṣe pàtàkì ohun èlò tí a máa ń lò ló máa ń fa ohun tí ó máa ń mú inú ẹni kọ̀ọ̀kan wá dùn. Láti pé kí a jó, kí a rẹ́rìn-ín.